Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Nígbà mìí, tó bá jẹ́ pé mo seṣe gbowò ni, màá mọ iye owó tí mo ń pa gangan. Bẹ́ẹ̀ ni, torí tí èèyàn bá wà níbi iṣẹ́, èèyàn gbọ́dọ̀ mọ iye owó tí èèyàn ń pa. Tí èèyàn bá mọ, irú nǹkan bẹ́ẹ̀ yen ni eeyan a fi máa ṣètò igbe sílé ayé èèyàn. Ẹ̀mí jẹ́ ẹ̀eyan kan tó jẹ́ pé mo máa ń kọ gbogbo ibi tí mo ti ń rí owó. Yálà iṣẹ́ ni o, iṣẹ́ tẹ́mi ni o, tàbí iṣẹ́ ọ̀rẹ́ tàbí iṣẹ́ tí mo bá ṣe fún èèyàn, ibi kí ibi mo máa ń kọ ibi tó owó náà ti máa n wà. Mo máa ń wá dayàtọ̀ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Ó ni àwọn nǹkan tó jẹ́ pé ó lójú owó tí mo lè tọ́jú fún. Ó de lò jú àwọn nǹkan tó jẹ́ pé owó mi lè ṣiṣẹ́ fún. Ó wá lè pọ̀jú ra wọn lọ. Mo lè kó owó pamọ́, bó je pé fún ọjọ́ iwájú. Mo dè lè kó owó pamọ́ torí pé mo fẹ́ ra àwọn nǹkan bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ àbọ́ oṣù tó ń bọ̀. Mo sì lè kó owó pamọ́ bóyá tí ǹnkan kan bá wáyé láti rà àbí láti san owó fún. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn létòlètò ni. Mo máa n dá yàtọ̀ ǹnkan tó jẹ́ pé ó ṣe pàtàkì. Mo máa ń fi ayé e ọ̀tọ̀. Ǹnkan tó jẹ́ pé kò ṣe pé kò ṣe pàtàkì o, àmọ́ mo sì lè sọ pé ó dà, ó dojoọ̀ mi ki to tun ráyè tí ó sì ní dímilọ́wọ́. Tí bá ti gba owó bẹ́ẹ̀ yẹn, màá tọ́jú owó kan fún, si àpò ara mi. Iyen owó tí màá máa ná boya tí mo bá fẹ́ jáde ni àbí mo fẹ́ ra nǹkan ni àbí mo fẹ́ ra oúnjẹ sílé. Tí n bá ti parí oṣù bẹ́ẹ̀ yẹn, ó ni bi mo ṣe máa ń gbé owó oṣù mi. Bẹ́ẹ̀ ni, màá tọ́jú ikan fún ọjọ́ iwájú. Mo lè tọ́jú ikan fún nǹkan tí màá rà bóyá lọ́sẹ̀ mẹ́rin, si ọ́sẹ̀ méjì tó ń bọ̀. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yen bẹ́ẹ̀ yen ni mo máa ń ṣe. Maa wá kọ gbogbo nǹkan tó jẹ́ pé dandan ni mo gbọ́dọ̀ kọ̀ko sanwò ẹ̀. Iyẹn bíi owó ilé tàbí owó ọkọ̀ àbọ́ owó oúnjẹ. Ìyen dúró lọ́tọ̀. Mo tún máa ń ṣe ìṣirò iye owó tí mo bá ń ná lójoojúmọ́ láti kékeré báyìí títí di ńlá. Òjò owó ọkọ̀ ni, owó tí mo fi ra omi ni tàbí owó tí mo fi ra oúnjẹ ni àbọ́ owó mo fi ra ǹnkan kan kékeré, òhun ni. Mo máa ń yẹra fún pé kí n máa ná owó nínàkúnà. Mi fẹ́ràn kí n máa ná owó nínàkúnà. Bẹ́ẹ̀ni, owo oúnjẹ tí mo bá máa jẹ, màá ti ṣètò ẹ sílẹ̀ tó máa, tó máa ká mi fọ́ṣẹ kan ni o àbọ́ ṣẹ́ méjì ni o àbọ́ oṣù kan. Mi kì í yá owó torí mii fẹ́ wàhálà, ìgbà yen ló n máa maa wá mi kiri tó ń bèèrè owó. Mo máa ń tọ́jú owó náà fún ìpè gbàjàwé. Ìgbà mí dèré tí n bá rí pé owó náà ò ní ká mi tàbí bùkátà ti pọ̀ ju ǹnkan tí mo fẹ́ fi owó ṣe lọ, mo lè fi àsìkò si ìgbà tí màá ná owó sí. Mo ti mọ̀ pé ó máa bá ǹ tó wà n lẹ́. Ìgbà míi tó bá jẹ́ pé mo fẹ́ ra ǹnkan kan àbí mo fẹ́ ra data sórí fóònù mi, màá ti ṣìrí owó tí màá ná sórí fóònù mi. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń gbé iye ǹnkan tí mo bá rà, mo máa ń gbé yewo síra wọn. Mi ò ran ǹnkan rádaràda pé kí ǹ kan rí ǹnkan kí n rà kó má jẹ́ pé mo ti ṣètò ẹ sílẹ̀ tẹ́lẹ̀. Owó tí mo bá dé máa kó pamọ́, mi ò ń kó sínú àpò owó tó jẹ́ pé mo ń ná lójoojúmọ́. Mo máa kó síbi, màá kó sí ibòmíi ni. Ǹnkan tí mo bá fẹ́ rà tó je pé ó tóbi àbí owó ẹ̀ máa pọ̀, màá ti tọ́jú ẹ láti ilẹ̀. Mi kì í jẹun ní gbogbo ìgbà. Mo ba lè máa ná owó ní gbogbo ìgbà àmọ́ mo máa ń jẹun. Tí ó bá ti di ẹyin ọ̀sẹ̀, màá jókòó gbogbo nǹkan tí mo bá ná, màá kó sílẹ̀. Mo sì máa ń ṣètò pé iye tí àwọn ẹbí mi bá bèèrè owó, màá ti ṣètò owó tí wọn náà sílẹ̀. Gbogbo ọ̀nà tí mo máa ń fi jẹ́ kí iye owó tí mo bá ń pa lóṣooṣù ni àbí lọ́dọdún, gbogbo ọ̀nà ni mo máa ń wá láti jẹ́ kó, kó lọ sókè si. Mii n jẹ́ kó já ààyè mi. Mo de máa n tọ́jú owó mi dáadáa.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Láìpẹ́ láì jina, a máa gbé ọjà tuntun jáde. Ibi ta wà báyìí ni pé à ń wo bí ọjà náà ṣe máa rí, torí pé kí ni? A fẹ́ kí àṣìkò kan wáyé. A fẹ́ kó jẹ́ pé tí a bá gbé ọjà síta tán, a ní mọ̀ pé àwọn ǹkan kan ti bàjẹ́ bẹ́ẹ̀. Àbí olọ́jú ọjà kan ta tí a lè gbé síta. A ti ṣe etó gbogbo ọjà ta fẹ́ ta. Ade tí mọ iyé ta máa ta. A fẹ́ wo bó ṣe dáa sí. A sì fíràn àwọn èèyàn tó jẹ́ pé àwọn ló máa ń kọ́ko bá wa wò kóto dí pé a gbé bọ́ta. A fẹ́ rí dájú wípé kò sí abàmì kankan lára àwọn ọjà yìí. Gbogbo è lé tó le tó là ń lọ. Àṣìkò ta bá máa wa gbé jáde, aì tí mọ̀. Ó dí ìgbà ta bá tó parí àyẹ̀wò wa ká tó lè gbé síta. A fẹ́ tètè gbé ọjà jáde síta torí pé kí ni a fẹ́ wà la? Tàbí ọ̀nà tó jẹ́ pé àwọn oníbàárà wa máa ma dá ọjà padà. Ǹkan ta fẹ́ ṣe níìsín ni pé láàárín ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin, a máa gbé ọjà jáde. A ti wípé bá ṣe máa kó ọjà náà, tó jẹ́ pé tí oníbàárà wa bá ríi, ẹsẹ̀kẹsẹ̀ ló máa fẹ́ rà. A tun fẹ́ rà ju ìyẹ̀ nkọ́ tó yẹ kó rà lọ. A fẹ́ rí dájú wípé orúkọ wa wà lára ọjà wa, kó ba lè má ji ọjà wa. A fẹ́ rí pé bó ṣe máa lu ọjà náà, ó wà lára ọjà. Bá ṣe máa gbé ọjà káàkiri lọ gbé fún àwọn oníbàárà wa, gbogbo iyẹn náà là ń yanjú lọ́wọ́. Àwa àti àwọn tó bá wá ṣe ètò ọjà, tó bá wá gbé síta, gbogbo wọn náà là ń bá sọ̀rọ̀ lójoojúmọ́. La jọ ń wo gbogbo ǹkan ta ń ṣe. Gbogbo ọjà náà là ń ṣe ayẹ́wò ẹ̀. Ta rí dájú wípé kò sí bí kankan tó ya, kò sí bí kankan tó ń jò, kò sí bí kankan tó ń rùn, àbí kò sí ǹkan tó jẹ́ pé ó ti bàjẹ́ sílẹ̀. A dẹ̀ tètè mọ̀. A fẹ́ káwọn oníbàárà wa kínu wọ́n dùn tó bá rí ọjà náà. Àṣìkọ́ ta bá máa gbé ọjà náà jáde, a máa jẹ́ ki áwọn èèyàn mọ̀. Ọjọ́ tó bá máa jẹ́ pé a máa gbé síta, tí a bá máa pín, a máa jẹ́ ki áwọn èèyàn mọ̀. A máa gbé sórí internet ki áwọn oníbàárà wa kó ba lè rí. A ti wípé à ń kó ara jọ ni. A fẹ́ kó máa gbóǹ pa ẹ̀, kó máí ti ìr ìọjà náà. Ìyẹn a tó lè bá wa fa àwọn oníbàárà sí. Sẹ́rí ọjà ta bá fẹ̀ ṣe, yìí ó dájúró pé ọ̀dọ̀ wa, ìyẹn iṣẹ́ ta ń ṣe, ó dá yàtọ̀ sí àwọn iṣẹ́ ìyókù. Irú wọn á dùn pe afẹ́ gbé ọjà yìí jáde. Àwọn oníbàárà wa gan an wọn ń retí ǹkan tó da, ǹkan tó máa pẹ́ dáadáa lọ́wọ́ wọn. Sẹ́rí ọjà wa ó dá yàtọ̀, ó dẹ̀ wúlò dáadáa fún gbogbo ǹkan. Ìfọ̀kàn bálè àti pé ó dára, òun ló jẹ́ wa lógun. Àwọn èròjà ta fi ṣe ọjà yìí, a farabalẹ̀ mú wọn ni. Àwọn tó ṣe náà wọ́n farabalẹ̀ ṣe síta ni. Jẹ́rí ọjà yìí ó dájúró fún pé ǹkan ta ń tà lọ́dọ̀ wa, ọjà tó dára ni. A fẹ́ jẹ́ pé tí a bá máa gbé síta, kò ní sí ìyọnu, kò de ní sí wàhálà kankan. Àwọn tó máa ń kọ́ bá wa ra ọjà náà ni àwọn ló máa ń kọ́ mọ̀ nipá ọjà, tó jẹ́ pé àwọn ló máa ròyìn fún àwọn èyan tó ń bọ̀ pé ọjà wa dà. A tún máa jẹ́ káwọn oníbàárà to tun ń bọ̀ kó ba lè mọ̀ pé ǹkan báyìí ni àwọn oníbàárà tó ra ọjà yìí sọ. A fì han wọn. A fẹ́ kó jẹ́ pé ìgbà ta bá máa gbé jáde, àwọn èèyàn gan a mọ̀ wípé beẹ̀ni. Ó tó kọ́ dúró kóto dí pé wọn gbé jáde lóòótọ́. Àṣìkò dára gan fún wa o. And ifẹ́ jẹ́ kó jẹ́ pé ìgbà ta bá máa gbé ǹkan jáde, a ní mọ̀ pé ẹlòmí ti ń ṣe irú ǹkan bẹ́ẹ̀ yẹn. Gbogbo beyen ẹ̀ yẹn là ń wò tó a ti fi gbé ọjà jáde. Sùúrù ó lọ́jọ́ ló rí gan an. Gbogbo ǹkan tó yẹ máa le tò tó jẹ́ pé tí a bá gbé jáde, a jẹ́ ti wa nìkan. Kò ní sí àríyànjiyàn, kò ní sí wàhálà kankan. Gbọ́ mi sí, òtún náà tò ni wáyé.

Ṣé o ti lu etí rẹ? Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi. Mo ti luu láti ọjọ́ tó ti pẹ́, tí pẹ́ gan an. Mo rántí ìgbà yẹn, ẹ̀rù bà mí, òtútù bò mí nínú orun, mo wà ń bọ̀ òògùn torí pé kí ni mi ò ṣe rí. Mo ń pè wọ̀ ọlọ́run, ṣé kò sẹ́ pé mo ti ṣe nǹkan tó yẹ kí n ṣe sá, àmọ́ mo tún fí ọkàn ti mo gbé bẹ́ẹ̀. Nígbà tí wọ́n má bá mi lu etí mi, kò wá dùn mi bí mo ti ṣe lérò. Ó dùn mi díẹ̀ náà níwọ̀nba, àmọ́ ó ṣe fi mọ́ra. Èmi dèré, èmi kò lu etí fún oge ni. Bẹ́ẹ̀ni, ìgbà tí mo rí pé àwọn ọ̀rẹ́ mi ń ṣe, lẹ̀ mí nà bá ní kí n gbìyànjú ẹ́ wò, ó sì dùn mọ́ mi nínú. Kódà mo fẹ́ràn bí ẹ̀gbà etí bó ṣe rí létí mi, ó mọ ibi tó dẹ̀da lọ ti bá mi lú sí. Bẹ́ẹ̀ni, torí àti lu etí, èèyàn ní láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí èèyàn má lọ lu ibi tó jẹ́ pé ibi tí irín ò gbọdọ̀ kan, etí a wá mú wọ́n yán lọ́wọ́, èèyàn gbọdọ̀ sọ́ra ṣe. Ibi tó da lọ́lù létí mi, kí èèyàn má tọ́jú ara o ṣe pàtàkì gan an sí mi. Ìgbà tí won kokọ́ bá mi lu etí yẹn, wọ́n ní kí n má ti fọwọ́ kan pé ó máa dùn mi fún ìgbà díẹ̀. Ìgbà díẹ̀ yẹn tó, mo bẹ̀rẹ̀ sí ní nu díẹ̀ díẹ̀. Ẹni náà ṣàlàyé fún mi pé tó bá ti di boya bí ọjọ́ méjì ṣọ́jo mẹ́ta, mo lè wá máa fọ̀ kí a máa bu omi sí, àmọ́ kí n má gbo o, kí n má lọ ṣe ra mi léṣe. Inú mi dùn. Aya mi kí wá torí pé kí ni èmi náà ti bẹ̀rẹ̀ oge ni yen. Mo kokọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀gbà etí kékeré tóri pe ó lórisiríṣi. Ẹ̀gbà etí kékeré wà, èyí tó fẹ́ tóbi díẹ̀ wà, èyí tó le tóbi dáadáa wà. Kò ń ṣe ẹsẹkẹsẹ ni mo gbọ́n ẹ̀gbà etí yẹn yọ. Bẹ́ẹ̀ni, bó ṣe làalẹ́ fún mi, àwọn ìlànà tó fún mi náà ni mo tẹ̀lé. Ojoojúmọ́ ni mo máa ń nu etí mi. Mi ò kí ń fọwọ́ kan pẹ̀lú ọwọ́, mi kì í fi ọwọ́ dòtí kan etí mi. Ìgbà tí màá fi, tó máa fi jìnnà ó tó bí ọṣẹ̀ bí i mélòó kan. Kódà sùúrù gan-an ni mo fi lu etí náà, àti sùn wá nira, àmọ́ kò le. Mo kokọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́, ẹ̀gbà etí tó jẹ́ pé kò wúwo jù, kò dùn mi jù. Tí n bá máa sùn, màá ṣọ́ bí mo ṣe máa sùn. Ìnira díẹ̀ náà wà nígbà tí mo kokọ́ fi bẹ̀rẹ̀, torí etí yẹn dùn mi gan-an. Mo dè lè máa gbórí káàkiri bó bá ṣe wù mí. Díẹ̀díẹ̀ ló wà ń lọ lè, díẹ̀díẹ̀ ló ń fi mí le. Inú mi dùn ìgbà tí mo lo ẹ̀gbà etí mi. Àti báwà aṣọ báyìí, ẹ̀gbà etí mi máa bà mí mu. Mo de fẹ́ kí nǹkan tàn yóyoyóyọ. Ẹ̀gbà etí tí mo ra, ó kan rọra wà n bẹ́ẹ̀ naaní, àmọ́ ń rẹwà lójú. Ìgbà míì mi ò ní lọ, mi ò ní jáde pẹ̀lú ẹ̀gbà etí mi. Ìgbà mi dèré, mo lè yọ ẹ̀gbà etí mi kí n fi míì sí. Ṣé è mọ̀? Ko ba lè bá aṣọ tí mo bá wọ̀ mú. Áti ìgbà yìí mi ò tí ì ní, mi ò tí ì ní wàhálà kankan. Bẹ́ẹ̀ni, láti ìgbà yẹn, mo máa n rí i dájú pé mi ò kò kí n ra ẹ̀gbà etí. Tí bá dẹ́ ti rà bẹ́yẹn, màá wò ó bóyá ó da àbí kò da. Etí mi ti jìnnà dáadáa, kò sí ẹ̀gbà etí tí mi ò lè wọ́ sí. Ibikíbi tí mo bá lọ báyìí, àwọn èèyàn máa ń kí mi, wọ́n máa ń máa gẹ̀ mí, wọ́n máa ń ri, "àáà, ẹ̀gbà etí rẹ máa rẹwà o." Kódà láti ìgbà yìí bá o gé mi, ó bẹ̀rẹ̀ ni. Tí ẹnikẹ́ni bá wá fẹ́, tó lóhun fẹ ṣe ẹ̀gbà etí, mo lè ní kó lọ bá ẹni tó bá tó bé mi ṣe tọ̀dọ̀ témi nígbà tí ó gbòdi lára mi. Àmọ́ ìyẹn tó bá ṣe tán ni oo. Bẹ́ẹ̀ni, torí ẹ̀gbà etí, àti lu etí fún ara rẹ̀ kò ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé ó rọrùn. Eeyàn gbọdọ̀ ti gbáradì kí èèyàn, bá ti kí èèyàn ti mọ̀ pé, à, iṣẹ́ nlá lèèyàn fẹ́ ṣe.

Ṣé o ní orúkọ ìnági jẹ? Bẹ́ẹ̀ni o, mo ní orúkọ ìnági jẹ. O jẹ́ orúkọ kan tó jẹ́ pé àwọn èèyàn tó bá súnmọ́ mi ló máa ń lò fún mi. Àwọn ọ̀rẹ́ mi ló wúkú fún mi. Olórẹ mi kan tó fún mi ní orúkọ yẹn àmọ́ ó ti papòdà báyìí. Ó kò jẹ́ ǹkan kan tó jẹ́ pé ó kàn mọ̀ mí lára ni. È mi kó ni mo mu fún ara mi. Ó jẹ́ ǹkan tó jẹ́ pé tà wọn èèyàn bá pè, ó máa ń so mọ́ mi lára pẹ́kí ni. Ó jẹ́ orúkọ tó máa ń jẹ́ ké ẹ̀yàn yọ̀ mọ̀ mí. Àwọn ẹbí mi náà máa ń lò. Ìgbà mìí dẹ̀ re ta bá ń sọ̀rọ̀, tó bá lo orúkọ yẹn, ó máa ń jẹ́ kí gbogbo nkan tutù lára wa ni. Ó dàbí pé wọ́n ń bo mi rẹ̀lẹ̀ sí wa lọ́kàn. To bá pè mi ló orúkọ yẹn, gbogbo wa á tún rẹ́rìn-ín. Ìgbà kúùgbà tí mo bá gbọ́ ni mo máa ń rẹ́rìn-ín. Ó máa ń ran mí létí nípa àwọn nǹkan dáadáa tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Àwọn èèyàn tó súnmọ́ mi nìkan náà ló máa ń lò. Àwọn ẹni tí ó mọ̀ mí ò kí ń lò torí pé kíni mi ò fún wọn. Ǹkan gbo gbà tó ti jẹ́ pé ó ti jẹ́ nǹkan tèmi nìkan. Ó kéré ju orúkọ tí mò ń lò lọ. Ó rọrùn láti sọ, ó rọrùn láti rántí. Ìgbà kúùgbà tó bá ti pè mí báyìí, ẹsẹ̀kẹsẹ̀ ni màá dáwọn lóhùn. Orúkọ yẹn máa ń jẹ́ kí èèyàn mọ̀ pé wọ́n dà mí mọ̀. Wọ́n máa ń fi ìfẹ́ hàn. Inú mi máa dùn tí bá ní orúkọ yẹn. Ó máa ń jẹ́ kí n dá yàtọ̀. Wọ́n ṣe gbogbo àwọn èèyàn ló mọ̀ torí pé kò ń se orúkọ mi gangan, mi dẹ̀ kí ń sábà lò. Kódà kò kí ń sábà jáde lẹ́nu mi bẹ́ẹ̀. Ẹni tó bá súnmọ́ mi ló máa pè mí ní orúkọ náà, gbogbo wa á tún rẹ́rìn. Orúkọ mi gangan mo máa ń lò fún àwọn ìwé mi o. Mi ò ń lo orúkọ tó pè mí o. Orúkọ yẹn kò dàbí fún fàájì ni. Wọn á kọ́ pè mí bẹ́ẹ̀. Kò bá lè mọ̀ pé ẹni báyìí ló ní orúkọ náà. Kódà ó ti di ǹkan tó jẹ́ pé àwọn èèyàn tí mọ̀ mọ̀ mí, inú mi dẹ̀ dùn pẹ̀lú ẹ. Kódà tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé ó so mọ́ mi pẹ́kípẹ́kí títí láéláé, kò na mí ní nǹkan kan. Ó sì ní ìtumọ̀ tuntun. Kò sí nǹkan kan tí kò dára tó wà lẹ́yìn orúkọ náà. Ó bẹ̀rẹ̀ láti eré, eré tó di ǹkan tó jẹ́ pé ó so mọ́ mi pẹ́kípẹ́kí ni. Èmi náà ò dẹ̀ kọ́. Mo nífẹ̀ẹ́ síi. Ó ń bá mi lára mu. Tí bá ń ṣàwàdà, orúkọ yẹn náà ó ń rò mí. Kódà mi lè rántí ìgbà tí mo ti ni, tún lọ bí ọdún mẹ́rin sí márùn-ún. Kó dé tí yí padà mi ò lo orúkọ mi o, orúkọ tó máa ń pè mí náà ni, ẹyọ kan yẹn náà ni mo dẹ̀ nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọ́pọ̀. Tí orúkọ ìnági jẹ tó bá ti ń pọ̀ jù, kódà èèyàn òní dá re mọ̀ mọ́n, eleyi tó mi, inú mi dùn tó bá pè mí ní orúkọ yìí. Ó ti di ǹkan tó jẹ́ pé lẹ́yìn isẹ́ mi, ó ti di ǹkan tó so mọ́ mi lára. Wọ́n máa ń gbé, wọ́n máa ń mú ìbáṣepọ̀ wa kó dára. Tá wọn èèyàn bá pè mí, mo máa ń fẹ́ rìn. Ó dúró gẹ́gẹ́ bí ǹkan tà wọn èèyàn rí mọ́ mi. Ó jẹ́ ǹkan kan tó jẹ́ pé tí ará tá gán bá pè mí, màá kọ́kọ́ wò pé, "àh! Báwo lọ ṣe mọ orúkọ yìí? Ta ló fún ẹ lorúkọ yìí?" Tí ó fi lè mọ̀ bẹ́ẹ̀ yẹn, mo ti mọ̀ pé èèyàn kan ló sọ fún un. Mo fẹ́ràn orúkọ náà. Kí mo dé ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rẹ́ mi kan ló fún mi lorúkọ náà àmọ́ ó ti papòdà. Mi mọ̀ nǹkan tá ń sọ lọ́jọ́ náà, gbogbo wa kàn ń rẹ́rìn ni. Orúkọ yẹn já bọ́ lẹ́nu mi. Àti ìgbà yẹn báyìí, kò se bẹ̀rẹ̀ sí ní fi orúkọ yẹn pè mí ní yẹn tó fi di pé àwọn tajọ́ ń gbé yàrá, wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí ní orúkọ náà. Àwọn tajọ́ wà ní ilé ìwé, wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí ní orúkọ náà. Kódà ó tún sọ́ sí etí àwọn àbúrò mi, bí gbogbo wọn se bẹ̀rẹ̀ sí ń pè mí lorúkọ náà niyen. Tí mọ́ ṣe di ẹni tó lorúkọ méjì yàtọ̀ sí èyí tà wọn èèyàn, àwọn òbí mi fún mi. Òun náà fún mi lẹ́yọ̀ kan nìyẹn ó. Ǹkan tí mo jogún lára ti è ní yẹn. Tó bá dé tí sọ orúkọ yẹn báyìí, gbogbo wa máa ń rẹ́rìn-ín, a máa ń ṣàwàdà. Ó wòó, ǹkan tó máa ń mú inú mi dùn ni. Ó sì máa ń jẹ́ kí n máa.

Ṣe o ni irora nigbati o ba n sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni o. Nígbà mi mo ma n ni irora to pọ gan. Bẹ́ẹ̀ni o ma n ṣele gan paapaa julọ ti o ba jẹ pe iwájú àwọn ẹyan ti mo wa, wọn pọ gan. Aya mi a ma sáré ni, ẹru a ma ba mi, òogun a ti bò mi. Nígbà mi o le jẹ ẹru pe mo wa níwájú àwọn ènìyàn mo dẹ fẹ sọ̀rọ̀. Ko n ṣe pe ẹyan, pe nkankan ṣe bi gangan ni pàtó. Ẹru ma n ba mi ki n ma ṣe aṣiṣe tàbí ki won ma da mi lẹbi tàbí ki won ma ni ọrọ ti mo sọ ko da tàbí ki wọn fi mi ṣe ẹyẹ. Ohun mi ma n gbọn ti n ba koko fẹ bẹrẹ si ni sọ̀rọ̀ ma gbìyànjú láti mi kanlẹ. Òun ma n jẹ ki ara mi balẹ̀ nígbà mi. Ti o ba jẹ pe mo wa ti n sọ̀rọ̀ lọ gbogbo nkan a ma rọrùn díẹ̀ díẹ̀ díẹ̀. Aya mi a wa maa ki bọ diẹ diẹ. Igbaraadi ma n, o ma n ran mi lọ́wọ gan. Ti o ba jẹ pe mo ti ṣe ìgbáradì ko to di pe mo ṣe, ko to di pe mo sọ̀rọ̀ níwájú àwọn ẹyan. Mo le fi àwọn ẹbi mi ṣe ìgbáradì mi, ki n ni kan joko kí n sọ̀rọ̀ níwájú wọn. Mo ma n ràn ara mí létí pé ẹyan ni gbogbo wa. Nkan ti mo bá fẹ ṣe ni mo máa n gbajúmọ̀, ko n ṣe àwọn èèyàn. Àwọn àgbà máa ní "má wo áriwọ ọjà, ẹni tó fẹ́ bá ná ọjà gangan ni kò gbajúmọ̀". Mi ò kí n sáré sọ̀rọ̀, tí n bá rí pé ọ̀rọ̀ tí fẹ́ máa kọ mí lẹ́nu, màá dúró. Mi ò ní sọ̀ nkan kan, tí n bá rí pé kò fẹ́ máa yé mi mọ́, màá dúró díẹ̀ kí ó tó di pé mo tun bẹ̀rẹ̀. Gbogbo èèyàn tí o bá ti ń sọ̀rọ̀ ńigbá mi, màá ma wó ojú àwọn èèyàn díẹ̀ díẹ̀. Mi ò kí ń gbéra mi lọ́kàn tàbí kí ń dẹ́rù bà arà mi, torí kò ṣi eńi tó da tó, kò ṣi ẹni tó da tán. L'áimoye ìgbà tí mo dẹ̀ ti ń ṣe nkankan báyìí, ni a ti máa sọ̀rọ̀ níwájú èèyàn ló ti rọrùn gbogbo nǹkan tí èmi náà ti rí. Ó ti ran mí lọ́wọ̀ nípa a sì máa sọ̀rọ̀ láàárín iwájú àwọn èèyàn, kò wa di ìgbéraga fún mi o. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ko to di pe mo sọ̀rọ̀, ẹrù a ti máa bà mí, mi ò ní mọ̀ nǹkan tí màá sọ tàbí nǹkan tí mo máa ṣe. Ìsínyì báyìí, ó ti jẹ́ nkan tó je pe o ti mọ́ mi lára. Mo lè sọ̀rọ̀ níbi kíbi tó bá wù mí. Àwọn èèyàn tó wà tan máa ń ràn mí lọ́wọ́ tó jẹ́ pé tẹ́rù bá ti ń bà mí bẹ́ẹ̀ yẹn, àwọn ló máa dúró síwájú mi ló máa tọ́ mí sọ́nà, wọ́n máa fi èmi lọ́kàn balẹ̀. Mo máa ń rán ara mi létí tí bá ń sọ̀rọ̀, mo máa ń dúró dáadáa tí mo bá fẹ́ sọ̀rọ̀, kan ba lè ro boyá mo mọ̀ nǹkan tí mo tie ń sọ. Mo máa fi ara mi balẹ̀, màá mú omi kó tó di pé mo bẹ̀rẹ̀ gan. Mo gba pé ero díẹ̀ ní ibẹ̀rẹ̀ pẹpẹ, ó máa ń, ó dàá, mo gba bẹ̀e. Mo gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé paapà julọ tó bá jẹ́ wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni ló máa n rí ibẹ̀ fún. Mi ò kí ń jẹ́ kí ìbẹ̀rù kó di mí lọ́wọ́. Nígbà tí ẹrú bá ń bà mí gan, mo máa ń sọ̀rọ̀. Kò sí ìgbà kúgbà tí mo bá ń sọ̀rọ̀ tí inú mi ò kí ń dùn. Mo máa ń kọ́gbọ́n lára àwọn èèyàn àti èyí to ti ṣ'awọ̀n náà. Mi ò kí ń sọ pé eyan kan ṣe dáadáa àbí eyan kan o ṣe dáadáa. Gbogbo nǹkan tó bá jẹ́ dáadáa ni mo máa ń bá wọn ṣe àpọ́nlé e. Mo máa ń kọ́ bọ́n ṣe ń sọ̀rọ̀ níwájú àwọn ọ̀rẹ́ mi. Ìyẹn náà ni tun máa ń jẹ́ kí n dúró dáadáa kí ọ̀rọ̀ bá lè dá ṣáká lẹ́nu mi. Gbogbo nǹkan tó yẹ kí n sọ, màá ti mú sílẹ̀ l'eyo kọ̀ọ̀kan mi ò kí ń gbàgbe ara tí n bá ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, mo màá rán ara mi létí pé àwọn èèyàn ò gbọ́ nǹkan tí mò ń sọ kí n rọra máa sọ̀rọ̀. Mo máa ń, maa fi ara mi lẹ̀ kí ń jẹ́ èèyàn. T'ẹ́rù bá ń bà mí, n ni jẹ́ kí iyen di mí lọ́wọ́. Ló kan túnmọ̀ sì pé kíni? Mo gbọdọ̀ gbìyànjú sí ni.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ dáadáa. Kò ń ṣe gbogbo gbogbo ìgbà o. Kò ń ṣe ojojúmọ́. Ẹ̀ẹ̀kan kan, tó bá jẹ́ pé èmi ló kan, tàbí tó bá jẹ́ pé iṣẹ́ yẹn, iṣẹ́ mi ni, mo sì gbọ́dọ̀ ṣe ìgbéjáde iṣẹ́ náà. Mo lè sọ pé iṣẹ́ náà ó lè jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó nílò kí n ṣe ìgbéjáde fún un. Kò ń ṣe gbogbo iṣẹ́ tó bá gbé fún mi tàbí tó bá gbé fún wa ni ibi iṣẹ́ la máa ń ṣe ìgbéjáde fún un. Ìgbà míì ó lè jẹ́ ẹ̀yi tó jẹ́ pé a kò máa tẹ àtẹ̀jíṣẹ́ kí a bá lè sọ fún wọn pé a ti ṣe. Ìgbà míì dẹ́rẹ́ a máa ṣe ìgbéjáde fún, kí wọ́n bá lè mọ̀ pé a ti yanjú ẹ̀. Ó ní bí iṣẹ́ ẹ́ bá ṣe jẹ́, ka to le sọ pé a máa ṣe ìgbéjáde fún un. Ta bá ṣe ìpàdé, la máa ń sábà ṣe, mọ́ máa ń sábà ṣe ìgbéjáde iṣẹ́. Ìgbà míì, ìgbéjáde yẹn jẹ́ pé mo lè ṣe àlàyé kí wọ́n bá lè mọ ìdí tí mo fi mú ọ̀rọ̀ kan bọ́ta. Ìdí tí mo fi rò pé ọ̀n-- ọ̀dọ̀ nǹkan tí mo mú bọ́ta yìí ó máa dáa fún ilé iṣẹ́. Ìgbéjáde mìí máa ń dúró fún ìmọ̀ràn tàbí, ẹ̀, tàbí, ẹ́, àbáwí. Nǹkan ki kan tí ó bá jẹ, tó bá, àsìkò tí a bá ń ṣe ìpàdé ló máa ń ṣẹlẹ̀. Ìgbà míì, ìpàdé mìí jẹ́ pé kí n ta wọ́n lomi- ta wọ́n lomi lorobó pé nǹkan kan báyì ló jáde tí mo dẹ̀ léèrò pé ibi iṣẹ́ wa máa nílò tàbí ó máa wúlò fún wa ní ibi iṣẹ́. Mo máa ń gbaradì kó tó di pé mo ṣe ìgbéjáde iṣẹ́ o. Mi ò kọ́ kí n wọ àárín àwọn èèyàn kí di bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ìgbáradì yẹn ló máa ń jẹ́ kí gbogbo nǹkan dára fún mi, kó rọrùn fún mi. Màá lè rójú ráyè ǹkan tó yẹ kí n sọ àti ǹkan tí mi ò yẹ kí n sọ. Mi ò wá kí ń fẹ́ kí n máa sọ̀rọ̀ jù tàbí kí n máa ṣàlàyé kó máa pọ̀ jù. Mi kì í sọ pé gbogbo dandan dandan ni gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ, gbogbo ìgbà máa ma sọ kíákíá. Ìgbà tí wọ́n ṣé pé wọ́n ń lé mi, mo máa ń ṣo àsìkò tí mo bá rí ààyè. Ìgbà míì mo lè lo fóònù mi. Nígbà mi mo lè lo kọ̀m̀pútà ibi iṣẹ́ kí n fi gbéjáde kó bá lè ríi. Kó má jẹ́ èmi nìkan ni mo máa rí. Ìgbà míì dẹ́rẹ́ ọ̀rọ̀ nìkan ni mo máa sọ. Tí m bá ma bá gbogbo wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ó ní bí máa ṣe sọ̀rọ̀. Ọ̀rọ̀ mi ó máa yé wọn dáadáa. Ó máa tutù ṣẹ́tí. Tí wọ́n bá béèrè ìbéèrè lọ́wọ́ mi, mo máa dá wọn lóhùn. Ìgbà míì, mo lè máa mọ nǹkan tó béèrè, mi ní le fún wọn ní ìdáhùn tó fẹ́. Ìyẹn náà dẹ̀ dára. Mo máa ń kọ ẹ̀kọ́ lára àwọn nǹkan tó bá sọ. Ẹrú máa ń bà mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o torí wípé kìí ni. Ǹnkan lá nii kí èèyàn dúró ní wájú àwọn èèyàn kí èèyàn sọ̀rọ̀. Ǹnkan nlà ní tún ni fún kí èèyàn wá ṣe ìgbéjáde iṣẹ́, pá pàájù lo ni wá ju àwọn ọ̀gá èèyàn. Àmọ́ àwọn nǹkan tí àwọn èèyàn ti ṣe sẹ́yìn, gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi, a ti mọ̀ran. Ó ti jẹ́ kí n dára nísín. Ìgbà mí tí bá fẹ́ sọ̀rọ̀, ẹrú sì máa ń bà mí o. Àmọ́ ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ǹkan tí mo bá fẹ́ sọ, òun ni mó máa gbájú mọ́. Mo máa ń gbíyànjú pé mi ò sọ̀rọ̀ jù kí m bà lé má ṣe àṣìṣe. Díẹ̀ díẹ̀ ni mo máa ń sọ̀rọ̀ kí ọ̀rọ̀ mi bá lè yé àwọn tó ń gbọ́ mi. Tí bá dẹ́ sọ̀rọ̀ dẹ́rẹ́, màá ma wojú wọn tí mo bá ń sọ̀rọ̀. Inú mi máa ń dùn tún bá jẹ́ pé bí mo ṣe ń ṣe ìgbéjáde iṣẹ́ mi, èmi àtàwọn tí a jọ wà ní ìpàdé, a jọ ń sọ̀rọ̀. Ó máa ń jẹ́ kí nǹkan rọrùn fún mi. Gbogbo nǹkan tí mo bá máa nílò náà ni mo máa yanjú kó tó di pé a ṣe ìpàdé náà. Mo máa ń tètè dé. Iyẹ́n mi ni fá wàhálà fúnra mi. Aṣọ tí mo bá dẹ́ máa wọ̀, aṣọ tó dára tó jẹ́ pé tí bá wọ̀, wọ ìpàdé, wọ́n máa mírẹ̀ pé bẹ́ẹ̀ ni mo mọra wọn. Mo máa ran ra mí létí pé ìdí nìyẹn tí mo fi jẹ́ pé èmi ni mo ń ṣe ìgbéjáde iṣẹ́ mi. Mo rí i gẹ́gẹ́ bí ìgbéga ni. Mi ní pé dandan dandan kí í.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ǹkan tó jẹ́ pé kò níra púpọ̀. Bẹ́ẹ̀ni, ǹkan tí àwọn èèyàn sábà máa ń ṣe ni. Mi ò kí ń ṣàṣejù. Mo máa ń rí dájú wípé mo máa ń ṣe, mo de máa ń ṣe lásìkò. Mo máa ń dára mi ya lẹ́ẹ̀kan, àbẹ́ẹ̀méji, àbẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Ọ̀sẹ̀ mi ò máa ń dára ju ọ̀sẹ̀ mi lọ. Ọ̀sẹ̀ mi mo lè ṣe tó ẹ̀ẹ̀mẹ́rin. Ọ̀sẹ̀ mi dèré mo lè ṣe tó ẹ̀ẹ̀márùn. Mo máa ń ṣiṣẹ́ lọ́pọ̀ igbá nígbà mi, níta inú ilé mi. Ìgbà mi ó lè jẹ́ pé tí n bá fẹ́ ṣiṣẹ́ níbi iṣẹ́ tàbí mo gbé iṣẹ́ mi wá láti ibi iṣẹ́, mo gbé wá ilé. Mo lè jáde kí n lọ ṣiṣẹ́ mi níta. Ìgbà mi dèré mo lè ṣiṣẹ́ mi nú ilé. Ìgbà mí mo máa lọ síbi tí àwọn èèyàn ti máa ń na pá, tí wọ́n ti máa ń na ẹsẹ̀, ibi tí wọ́n ti máa ń tọ ara. Ìgbà mi dèré mo lè mú rin kí máa rin. Bẹ́ẹ̀ni, èmi dáa gan. Pá pàjùlọ tó bá jẹ́ pé inú ilé ti sún yàn tàbí èèyàn fẹ́ wá ǹkan mi ṣe, mo lè mú rin kí ń rìn. Mo lè rìn tó pẹ́ gan. Mo lè nu ẹsẹ̀ kí ń nu apá, kí ń nu ara. Tí bá nu ara bẹ́ẹ̀, ara mi máa ń to. Gbogbo ibi tó jẹ́ kó fẹ́ le lára tàbí ó wá yágíyágí gbogbo ẹ ló máa dẹ̀. Mo máa ń bẹ̀rẹ̀ ǹgbà mi. Bẹ́ẹ̀ni, ó ní eré kan tí mo máa ń wò lórí tẹlifísàn. Ó máa ń fi hàn gbogbo ọna tí èèyàn lè máa fi nu ara, kí ó máa fi máa nu ara. Gbogbo ǹkan bẹ́ẹ̀ mo máa ń wò, èmi náà a máa ṣe. Bí mo ṣe ń wò, màá máa ṣe. Èmi ò lè ń pa pé gbogbo ẹ̀ ó gbọdọ̀ dà tàbí èèyàn lè ṣe àṣìṣe tàbí àṣejù. Mo máa ń gbọ́ràn sára mi gan. Tí bá rí pé ǹkan tí mò ń ṣe ara mi ò gbà mọ́, mo lè máa ṣe mọ́ tàbí kí n dé kùn ẹ fún ìgbà kan àbí fún ìgbà díẹ̀ kí tún túbẹ̀rẹ̀. Ìsinmi jẹ́ ǹkan tó jẹ́ pé níṣe o ṣe pàtàkì gan sí mi. Mo máa ń sinmi nígbà mi láàárọ̀ tí mi ni lọ ibi iṣẹ́. Mo lè sinmi lọ́sàn án kí ń má ṣe ǹkankan. Mo dè lè sinmi náà lálẹ́ bó ó tiẹ́ jẹ́ pé màá padà sùn náà. Tí ara bá tí ń ro mí bẹ́yẹn tàbí ó ti rẹ̀ mí àbí mi ò ní agbára láti ṣe ǹkankan, mi ò kí ń tira mi. Bẹ́ẹ̀ni, gbogbo ọ̀nà tàrá mi máa fi tutù, tọkanmi máa fi balẹ̀ ni mo máa ń wá. Mo máa ń, mo máa ń gbìyànjú pé gbogbo ìgbà ni ara mi gbọdọ̀ ṣe sham sham tó ri pé kí ni. Tí mo bá ń sinmi ẹ̀dọ̀ tó jẹ́ pé gbogbo ìgbà ló ń rẹ̀ mi, mi ò ní lè ṣíṣe ǹkankan. Bẹ́ẹ̀ni, ìgbà mí dèré ó lè jẹ́ pé mo kọ́ máa nu inú ilé, mo máa gbálẹ̀ tàbí kí ń rí káàkiri inú ilé, kí ń wá ǹkankan àbí méjì kí ń ṣe. Bẹ́ẹ̀ni, tí ǹkan kan ò bá wù mí, mo lè gbọ orin. Mo lè máa jó. Mo máa ń jẹ́ kí gbogbo ǹkan tó fẹ́ le lára kó dẹ̀. Ìgbà mí mu lè ka ìwé. Ìgbà mí mo lè wá orùnsun. Ìgbà mí mo lè wo eré lórí tẹlifísàn. Ìgbà mí mo lè gbegba oríṣiríṣi oúnjẹ sísè. Ìgbà mí dèré mo lè gbé ra mi jáde kí ń kọ lọ jẹun tàbí kí lọ wo àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ níta i ilé mi. Ìgbà mí mo kọ̀ le dìde nílé mi bí n kí ń gbọná ibi tí àwọn èèyàn bá jókòó sí, kí ń náà lọ jókòó síbẹ̀ ká jọ máa jó mi tórú ọ̀rọ̀, ká jọ máa sọ̀rọ̀, ká jọ máa dàríyá. Ìgbà mí dẹré mo lè jáde kí ń lọ bá àwọn ọ̀rẹ́ mi ká jọ lọ jẹun, ká jọ sọ̀rọ̀ pá pàjùlọ àwọn tó jẹ́ pé boya ó tito ṣú díẹ̀ àbọ́dún díẹ̀ tí mo ti rí wọn. Ìgbà mí mu lè lọ sọ́dọ̀ àwọn òbí mi àbí àwọn ẹbí mi.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein? Bẹ́ẹ̀ ni, mo máa ń mu ohun protein. Kò ṣe ojoojúmọ́ mi kì í mú lójoojúmọ́ oo. Tí ó bá jẹ́ pé kò sí lára, tàbí ètò wà lára mi ò tó, màá mu protein. Bí a ti bá lọ nu pa nu sẹ́ nítà, tí bá wọlé padà, mo lè po mu. Ó máa ń jẹ́ kí gbogbo iṣan ara kó ṣe iṣẹ́ tí ó yẹ kó ṣe. Gbogbo ibi kíbi tó bá jẹ́ pé ó kù díẹ̀ káàtò, gbogbo ẹ̀lù máa bá yàn nu, tí gbogbo ẹ̀ má ya yagii yági. Mi kì í gbẹ́kẹ̀lé wọn. Bẹ́ẹ̀ ni. Torí pípọ̀ Ògùn kò dáa lára. Oúnjẹ kan gan-an ni protein mi. Bẹ́ẹ̀ ni. Òun mi kì í jẹun ju kí ń máa po mu lọ. Protein bí ẹyin, ó ti dà kí èèyàn máa jẹ ẹyin lójoojúmọ́. Tí èèyàn bá le jẹ bẹ́ẹ̀ bá bí ẹẹkan lójoojúmọ́, tàbí èèmejì lójoojúmọ́, ó dàgbọ́n lára. Tàbí bí ẹwà, kí èèyàn jẹ wà láàárọ̀. Torí eyi tí èèyàn bá jẹ lálẹ́, kí wọ́n mọ̀ pé àyà máa tà yàn. Ó máa dà kí èèyàn jẹ wà láàárọ̀. Torí ó máa lò tó wákàtí méje kó tó lè bó dé lè dáadáa lára. Ẹja náà ó ní ṣe, ó ṣe pàtàkì gan-an. Bí ẹja aláràn, ẹja oríṣìíríṣìí. Amo o dà pé olójú ẹja tí èèyàn náà lè jẹ, kò ṣe gbogbo ẹja lè yàn jẹ. Tàbí síkìn, iyen adiye, iyen náà ní pàtàkì tó ń ṣe lára. Protein nìyẹn náà. Sẹ́ wá rí ohun mímu protein yẹn, ó jẹ́ ǹkan tó jẹ́ pé bí àti mú bá ti jẹun tán, gbogbo oúnjẹ tí mo ká lẹ́ẹ̀, tí mo fẹ́rẹ́ fi protein le, mo lè po mu. Papa ju lọ bí Ọjọ́ tó bá jẹ́ pé iṣẹ́ fẹ́ pọ̀ lọ́wọ́ mi díẹ̀. M á ń wo àwọn èròjà kó tó di pé mo rà ó. Torí olójú àwọn nǹkan tí èèyàn náà lè mu. Tí bá mú, ó máa lọ bodì lára mi. Màá wò tó bá jẹ́ pé gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀, nǹkan tí mo lè mu nì. Gbogbo nǹkan tó bá jẹ́ pé adùn ẹ to bá ti pọ̀ jù, mi ò kí ń mu. Oúnjẹ tí mo bá máa jẹ kò kí ń pọ̀ jù. Màá dẹ́rù dájú wípé oúnjẹ tó dáa ni mo fẹ́ jẹ. Mi ò ń lo ògùn láàlò jù. Tí dókítà bá ní lo méjì láàárọ̀, ko lu méjì lọ́sàn-án, ko lu méjì lálẹ́. Méjì láàárọ̀, méjì lọ́sàn-án, méjì lálẹ́ bí màá ṣe lò ó nìyẹn. Èmi ò kí ń lo méjì láàárọ̀, ẹyọ kan lálẹ́, ẹyọ kan lọ́sàn-án. Tàbí méjì láàárọ̀, ẹyọ kan ní ọ̀sán, méjì lálẹ́. Tàbí ẹyọ kan láàárọ̀, ẹyọ kan lọ́sàn-án, ẹyọ kan lálẹ́. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lo, mi ò kí ń lo bẹ́ẹ̀. Bà sha bí won bá ṣe sọ ni mo máa ń lò. Mo máa ń gbọ́ràn sọ́ra mi dáadáa. Tí bá rí pé mo lo ògùn, ó tẹ̀ti fẹ́ máa rìn mí láyà, mi ò ní lò mọ́. Tàbí bí àmo ti jẹ àjẹ́jù, ikùn mi ti kún, mi ò lè dìde. Ikùn mi ti le, mi ò lè, mi ò le rin síbi kan, mi ò ní lò mọ́. Mo sì máa ń mu omi dáadáa. Bẹ́ẹ̀ ni, omi mi máa ń pọ̀ gan. Tí kò bá ti sí oúnjẹ, èmi ò lè po protein mu. Bẹ́ẹ̀ ni. Bí olùrànlọ́wọ́ ni protein jẹ́. Bẹ́ẹ̀ ni. Èmi ò kí ń po lálápòjù. Ìgbà mìíràn mo máa ń mu pẹ̀lú mílìkì, ìgbà mìíràn màá mu pẹ̀lú omi. Ìgbà tí mo bá mu, mo lè mu láàárọ̀. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń mu láàárọ̀. Èmi ò kí ń mu láalẹ́ o. Torí pé kí ni? Mi ò lè rí pé o máa ṣe iṣe tó yẹ kó ṣe. Èmi ò dẹ́ nígbàgbọ́ pé tí èèyàn bá lo ògùn, ohun kan lára èèyàn á fi yá. Kí èèyàn jẹun. Kí èèyàn mu omi protein. Kí èèyàn de ni isínmi tó dà. Ohun ló da ju. Pé eyan a máa mu protein, kò ní sọ oúnjẹ, kò ní si ògùn. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ó gbọdọ̀ mọ̀ bá ara wọn ṣiṣẹ́ ni. Ǹkan ò gbọdọ̀ pọ̀ ju ǹkan lọ. Bẹ́ẹ̀ ni. Ǹkan gbọdọ̀

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Pápa jù lọ, tó bá jẹ́ pé ibi tí mo ò tíì dè rí àbí ibi tó bá jẹ́ pé mi ò rántí mọ́ bi mo ṣè le dé bẹ̀, àbí boya bi won ṣe júwe, mo rí pé ibi tí wọ́n ní kín lọ yen mi ò mọ̀ be mo lè bèrè ọ̀nà lọ́wọ́ èèyàn. Ǹkan tó tun máa ń fa tí mo bá fiń bèrè ọ̀nà ni pé mo fẹ́ rí dájú wípé ibi tí wón ní kín lọ ibẹ̀ ni ẹni náà ń júwe fún mi. Mo rántí ìgbà kan tí wọn rán mi níṣẹ́, wón ní kín lọ gba aṣọ wá ní owo ẹ̀yàn. Bi won de ṣe pè mí bín pé àwọn gan ibí tí wọ́n wà, ara wọn ò bá lè ń bẹ̀. Wọ́n ṣá pè mí, wọ́n ní kín lọ bá wọn kó aṣọ ní ibìkan, wọ́n júwe ọ̀nà fún mi. Bi won de ṣe sọ, won júwe e dáadáa, àmọ́ ọkan wọn ò sí ń bẹ̀. Wọ́n kan sọ wá gba báyìí, ọ̀nà bá yìí lò ń lọ, ọ̀nà bá yìí lò ń lọ. Mo baa ní kó sọ wàhálà, mo bọ́ sójú ọ̀nà. Nígbà tí mo dé ibi tó yẹ kín tí bọ́lẹ̀, kódà mi ò mọ̀ pé ibi tí màá ti bọ́lẹ̀ náà nìyẹn torí mi ò dé bẹ̀rẹ̀. Mo ṣà sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi, pé kò jo nitorí Ọlọ́run, tí a bá ti dé ibi báyìí, kó sọ fún mi, màá le bọ́lẹ̀. O lo un ti gbọ́? Ò n ní ọlọ́run fi ṣe gàré térà mi lọ́jọ́ náà. Nígbà tí a dé ibi tí mo jú sọ fún pé mo ti fẹ́ bọ́lẹ̀, ó ní kí n bọ́ sílẹ̀ pé a ti dé bẹ̀. Mo bá wo ibi tí wọ́n ní kí n lọ, mo rí pé mi ò tí ì dé bẹ̀. Mo bá bèrè ọ̀nà lọ́wọ́ èèyàn, ibo ni ibi báyìí? Ibo ni ibi báyìí? Ẹni náà l’óhun ò mọ̀, àmọ́ ó ti bá rẹ́ni kẹ́ni tí mo tún lè bèrè lọ́wọ́ ẹ̀ kí n bèrè lọ́wọ́ ẹ̀. Mo bá ló dá, mo tẹ̀síwájú díẹ̀, èèyàn kan ní mi ò tíì dé ibi tí ó yẹ kí n tí bọ́lẹ̀, pé mo sì máa wọ ọkọ̀ lọ sí ibi tí mò ń lọ. Mo ní, "A! Ko sí wàhálà." Mo bá wọ inú, mo dúró, dúró, dúró. Nígbà tí mo kọ́kọ́ rí ọkọ̀ kan, óní òun ò lọ ọ̀na ibẹ̀. Bá mu ṣe wá fẹ́ dé ibi tí wọ́n rán mi, mo bá ní ó dá, pé kó ṣàlàyé fún mi bí màá ṣe dé ibi tí mò ń lọ àti wípé ibo ni màá ti rí ọkọ̀ dé ibi tí mò ń lọ. Ó bá ní kó sí wàhálà pé kí n dúró díẹ̀, pé màá tún rí ọkọ̀ tí ó máa kọjá àmọ́ òun ò l’ọ̀na ibẹ̀ mi. Mo ló dá pé kó si wàhálà, mo máa dúró. Ní wákàtí kan sí ìkọjá, mi ò tí rí ọkọ̀ kankan tó ń lọ ọ̀na ibi tí mò ń lọ. Mo wá ní kí n ti ẹ̀ ló wá bí kan jókòó sí. Bẹ́ẹ̀ náà ni ọkọ̀ kan ṣe gbà wájú mi, bí mo ṣe pe orúkọ ibi tí mò ń lọ nìyẹn. Mo ṣe pariwo ní, "A bẹ́ẹ̀ni mò ń lọ ibẹ̀ o." Àmọ́ mi ò mọ̀ bẹ́ẹ̀. Wọ́n á ní, "A pé ibẹ̀ lòún náà ń lọ pé òun á jámiílẹ̀ nígbà tí a bá dé ibi tí à ń lọ." Mo ló dá. "La bá jọ ń lọ." A ń lọ lágbègbèmi dé ibi tí mò ń lọ gangan, bẹ̀ ni mo ti bọ́lẹ̀. Mo wá fi address yẹn hàn, ìyẹn nọ́mbà ilé tí mò ń lọ tí mo ti fẹ́ lọ gba ǹkan. Ó ní màá gbé kẹ̀kẹ́ láti ibi t’óun ti gbé mi de, màá gbé wọnú àdúgbò kan. Tí bá dé àdúgbò yẹn, kí n bèrè lọ́wọ́ wọn pé ibo ni ilé òún náà wà. Mo bá gbé kẹ̀kẹ́, mo wọ inú àdúgbò. Gbà t’Ọlọhun máa bá mi ṣe. Ibi tí kẹ̀kẹ́ já mi bọ́lẹ̀ sí gangan, ilé ìbẹ̀ gangan ni mò ń lọ. Ṣé a wá rí i pé kí èèyàn bèrè ọ̀nà tí èèyàn ò bá mọ̀ ọ̀nà, ó máa n dáa gan?

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ́kọ́ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ó lójú nǹkan tí mo lè gbé sórí Íńtánẹ́ẹ̀tì torí pé kí n feran kí nǹkan jẹ́ tẹ̀mi nìkan, mi ò kí ń sábà fẹ́ kí gbogbo èèyàn rí i. Ó sì làwọn ǹkan kan tó yẹ kí eẹ̀yàn gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Èmi ò ń fi ǹkan tó bá jẹ́ tara mi, tàbí kí ó jẹ́ pé èmi nìkan ló ní ṣe pàtàkì sí, èmi ò ń gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Mi ò ń gbé ibi tí mo bá ń gbé, mi ò ń gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Nọ́mbà ìlé mi, mi ò ń gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan tí mo mọ̀ pé ó léwu, fẹ́lọ́ mi láti mọ̀ ni ipa mi, mi ò ní gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Ó lójú nǹkan tí mo máa ń lò láti dáàbò bo ara mi lórí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé èmi nìkan ni mo lè rí i lò. Ǹnkan tí mo bá dè tí ì lò mí kí ń lò mọ́. Bẹ́ẹ̀ ni, tàbí ǹnkan tí mo mọ̀ pé púpọ̀ tí àwọn èèyàn máa ń lò, èmi ò ní lò mọ́. Ó ní àwọn ǹkan tí àwọn èèyàn máa ń ṣe táwọn oyinbó tiè ti dá lé, tó bá kor orúnkọ ẹ̀, tàbí ọ̀kan tó jẹ́ pé ìwọ nìkan ló lè rí i, kò sí ẹni tí ó máa lè lò ó, ìwọ nìkan ló máa lò ó lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ní ààyè tẹ̀mi ń bẹ tó jẹ́ pé èmi nìkan ni mo ní gbogbo ǹkan mo máa ń gbele lórí, àmọ́ àwọn kan nípa mi mi ò lè gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni, ǹkan bí i orúkọ mi, ẹni tó bí mi, iye ọjọ́ rẹ̀, iye ọjọ́ tẹ̀mi náà tàbí àduru owó tí bàbá mi ní tàbí àduru owó tí ìyá mi ní tàbí irú oúnjẹ tí mo jẹ lenìí tàbí ibi tí mò ń lọ ní wákàtí díẹ̀ tàbí ní ago mélòó kan, gbogbo ǹkan mi yi ni miò kí ń gbe sìn. Àwọn ǹkan tí èèyàn bá tẹ àtẹ̀jíṣẹ́ sími, pàápàá jùlọ kó jẹ́ àtẹ̀jíṣẹ́ tó jẹ́ wipè mí mọ ẹni tó tẹ sí mi, èmi ò ń ṣí i o. Ai moye àwọn àtẹ̀jíṣẹ́ tí àwọn èèyàn ti ṣí tó jẹ́ pé gbogbo owó nínú àpò wọn gbogbo èlò kó, gbogbo ǹkan tó ń ṣe lórí fóònù wọn ni eńi yen ri. Ibi kí ibi tí mo bá ti fẹ́ lò lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa rí dájú pé mo mọ gbogbo ǹkan nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni, èmi ò fẹ́ kí èèrà kankan rí mi. Ó lójú àwọn èèyàn tó lè rí ǹkan tí mo bá gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Kóto di pé mo lò ǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì, gbogbo òfin àti ìlànà tó fi sílẹ̀ gbogbo ẹni mo máa kà, gbogbo ẹni mo máa tẹ̀lé. Kódà tí ó bá jẹ́ pé ǹkan tí mò ń lò tí mo fi ń dáàbò bo ara mi lórí Íńtánẹ́ẹ̀tì boya ó ti fẹ́ tán máa tún rà mí tàbí kí ń ṣe mí tàbí kí ń tẹ́ mí, èmi ò fẹ́ gbogbo ǹkan tió jẹ pe ó lè kóbá mi. Àwọn ǹkan bí i orí pàjáwìrì mi, èmi ò ń bá wọn ṣe kó jẹ́ pé ó ní ọ̀rọ̀ tó máa tẹ̀ sí mi, èmi nìkan ni mo mọ̀, èmi ò kí ń bá wọn ṣe. Àwọn ǹkan tí oye kí ń tẹ̀ gan kò lè sí lórí fóònù mi torí gbogbo ẹni máa ti gbọ́n yọ dánù. Àwọn ǹkan tó bá jẹ́ tẹ̀lo mi tí mo bá rí pé owà lórí fóònù mi, gbogbo ẹni mo máa gbọ́n yọ dánù. Ẹnikẹ́ni tí ó bá máa rán ǹkan sí mi tàbí ó máa tẹ àtẹ̀jíṣẹ́ kankan sí mi, ó gbọ́dọ̀ fi orúkọ ara ẹ̀ sí àti ibi tí mọn ti rí i. Bíbẹ̀ kọ́ gbogbo ẹni mo máa gbọ́n yọ dánù. Mo máa ń ronú kóto di pé mo gbẹ̀ ǹkankan sórí Íńtánẹ́ẹ̀tì torí àmo eni tó ń ṣọ́yàn. Ó lójú ǹkan tí mo lè gbé síbẹ̀. Ìgbà mí mo lè yára mi ntá, mo lè gbé irú ǹkan bẹ́ẹ̀ yẹn síbẹ̀. Tàbí kí yára mi nibi iṣẹ́ tàbí kí ń jáde kí ń yára mi, mo lè gbé irú iyẹn sórí Íńtánẹ́ẹ̀tì. Èmi ò wá fẹ́ wàhala ti oje pé máa gbé sórí Íńtánẹ́ẹ̀tì mi ni lè ṣe ǹkan si.

Àwọn ìṣe ìgọ̀nsẹ̀ wọn ni ó lò. Mo máa ń fi ọṣẹ wẹ̀ ní ojoojúmọ́, ọṣẹ tó jẹ́ pé ó bá mi lára mu. Èmi ò kan kí ń lo ọṣẹ tí èmi bá rí o. Ọṣẹ tó bá kọ́ fún mi, tó ti sọ fún mi pé eléyìí máa bá mi lára mu, òun mo máa ń lò. Mo máa ń lo ìfọyín ní ojoojúmọ́. Mo máa ń fọyín pátápátá ẹ, màá fọyín tó ẹ́mẹ́rin abẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ́mẹ́ta lójúmọ́. Èmi ò wá ní kí n lo ìfọyín tó jẹ́ kó le o, kí bá má bá awọn mi jẹ. Èyí tó jẹ́ pe ó rọ̀, àmọ́ ó dúró dìí gbí, òun mo máa ń lò. Tí ìfọyín mi ti bá rí pé ó ti fẹ́ máa dógùn, mo máa ra mí. Mo máa ń lo nǹkan kan bí ìpara fún a bíà. Kò ní jẹ́ ká bíà mi máa run. Gbogbo dọ̀ tí ló máa yọ kúrò lára mi. Tí mo bá ti wẹ̀ tán, mo máa lo ìpara mi, màá fi para. Ìpara yìí kò ṣe pé mo dédé ra. Dọ́kítà onítọ́jú mi, dọ́kítà tó máa ń tọ́jú àwọ̀ mi, òun ló ní kí n rà á. Àti ìgbà tí mo sì ti ń lò ó, ìpara yẹn kò ní mí lára. Gbogbo arà mi máa ń dán, Gbogbo arà mi báyìí a máa yọ̀ ni, kò sí ẹni tó rí mi tó máa ní mi ọ̀dàn. Mo máa ń lo ọṣẹ ìfọrun náà, mo máa ń fi fọrun mi. Kò kì ń ṣe ojoojúmọ́ ni mo máa ń fọrun. Bẹ́ẹ̀ ni, ìgbà mí ó lè jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ fọ irun mi tán àbí mo ṣẹ̀ṣẹ̀ tún irun mi tán, màá wá fọrun mi. Ìgbà mí dẹré ó lè jẹ́ pé mo ti tún irun yẹn sílẹ̀, ó ti ṣe díẹ̀, idotí ti kò wọ́, mo wáa fẹ́ fọ, mo máa fọrun mi. Oríṣìíríṣìí ọṣẹ ni mo máa ń lò fi fọrun. Ọṣẹ mi tí bá ti fi fọrun bẹ́ẹ̀ yẹn, mi ò ní yà á, torí ó máa le háihái. Tí bá fi fọrun tán bẹ́ẹ̀ yẹn, màá wá lo ọṣẹ kejì. Ọṣẹ kejì yẹn ló máa jẹ́ kí irun mi rọ, màá le ri ya. Tí bá ti fọ gbogbo ẹ́tàn bẹ́ẹ̀ yẹn pẹ̀lú omi, màá wá fi aṣọ nùu aṣọ tí mo máa ń fi nu ara, ọṣẹ méjì méjì ni mo máa parọ rẹ̀. Ìwé tó fi ń nu omi tàbí abẹ́ tàbí nkankan, ojoojúmọ́ ni mo máa ń lò ó. Tí bá mi, tí bá ti fo mi tábà, ìwé yẹn ni màá fi tá, ni màá fi nu gbogbo omi tó wà lára mi. Mo sì máa rí dájú wípé kò ṣe ẹ̀yi to jẹ́ pé tó mi bá ti kan gbogbo ẹ ló máa dànù rara o, Tó mi bá kan, eleyii ṣi máa wà níbẹ̀, kò ní yọ̀ró tán. Ojoojúmọ́ náà ni mo máa ń fọ ọwọ́ rí. Ọṣẹ mo dẹ̀ máa ń fi fọ ọwọ́, màá wá lo omi. Mi ò ń lo omi nìkan. Ó ní ìpara fún ọwọ́ náà tí mo máa ń lò. Ìyẹn tí omi ò bá sí. Ó ní nkan tí mo máa ń fi pa ojú mi náà. Ìyẹn ìpara ojú nìkan ló wà fún. Pààpàá jú lọ tó bá jẹ́ pé Ojù mi ń ṣòróró. Èmi ò ń lo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀lọ́tí tì o. Àwọn nǹkan tí mo fi ń pa ojú kò pọ̀ jù rárá. Tí mo bá fẹ́ wẹ̀, mo máa ń lo kẹ̀iǹkiẹ̀n tàbí aṣọ tó fi ń fọ ara, màá fi fọ gbogbo arà mi dáadáa. Ojoojúmọ́ mo dẹ̀ máa ń fọ. Àwọn nǹkan tó fi ń gé eekánnáà, mo nílọ́wọ́ tí mo dẹ̀ máa ń lò. Mi ò fẹ́ràn kí eekanna ogùn kí má lè fi ṣe nǹkan. Màá fọ eekanna mi kí gbogbo ẹ mọ́, òun ni mo máa ń fẹ́. Tí bá ti lò lọ́fíndà sára, tí mo ti wẹ̀ dáadáa, mo kun ètè mi, mo kun ojú mi, kí wá mu aṣọ tó da kí n wọ. Gbogbo-ǹkan bẹ́ẹ̀ náà ni mo máa ń fi tọ́jú ara mi, tí ara mi máa fi máa dán.

Ṣée o fẹ́ràn orin atẹgùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rìn. Tí atẹgùn bá ń fẹ́, ó máa ń jẹ́ kí ara mi balẹ̀, káara mi tutù. Láàrọ̀ láàrọ̀ mo máa ń dìde tí mo bá n rìn, má n rìn n nu atẹgùn. Atẹgùn àárọ̀ ó dáyà to, gbogbo ǹkan eeyàn ló máa tutù, ọkàn èèyàn máa balẹ̀, kò sí wàhálà kankan. Kódà àdúgbò gan máa tutù, Gbogbo ẹ̀ ló máa dá lọ, kò ní sí wàhálà. Ìgbà mìí mo lè máa ń lo ní ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ yẹn máa ń dàbí ìranti gbogbo nǹkan tí mo bá ti ṣe látàárọ̀ títí di ìrọ̀lẹ́ náà. Irin ìrọ̀lẹ́ yẹn, ó máa ń jẹ́ káara mi balẹ̀. Gbogbo wàhálà tí mo bá ti ṣe lọ tọrípé mo ṣẹ́se dé, gbogbo ẹ̀ ló máa yọ kúrò lọ́kàn mi. Ó máa dínkù wàhálà lọ́rùn mi. Tí n bá dẹ̀ ti ṣe tán to je pé mo ti délé, gbogbo ara mi á nà dáadáa, mo má wa sùn orun álàafíà, órun gidi. Mo máa ń fẹ́ràn tí ẹyẹ tó bá ń ké tàbí tó bá fò kọjá mi, tàbí tigi bá ń ké náà, gbogbo nǹkan á kan rọrun ni, gbogbo nǹkan á tutù. Ìgbà mìí èmi àtọ̀rẹ́ mi la le jọ lọ. Ìgbà mìí mo lè dá lọ. Ìgbà mìí èmi àti ẹni tí mo n fẹ́, olólùfẹ́ mi a lè jọ lọ. Tí n bá rìn pẹ̀lú eeyàn, èmi àti e a tun máa ma ń jomi tórọ̀ ọ̀rọ̀. A máa ma bára wa sọ̀rọ̀, a máa ma bára wa ṣeré. Kódà nígbà tí a ti rìn kọjá ibi tó yẹ kí a dé gan, Mo máa tún ṣẹ̀ àkiyesií àwọn nǹkan tó wà láyìíká mi. Àwọn ewé tó jẹ́ pé ìgbà tí mo rí, mo fẹ́ rìn, ó rẹwà. Àwọn nǹkan tó tun wà láyìíká mi ni pé àwọn ilé tuntun tan seṣẹ́ kò ti mí o mo. A bá àwọn èèyàn tuntun tó seṣẹ́ kò dọ́dọ̀ wá ti mí o mo. Tí n bá rinrìn ale bẹ̀yẹn, ta tẹgùn àlàáfíà fẹ́ sinmi, ẹnikẹ́ni tó bá kí mi gan -an, tọ̀yàyà ni máa fi ki. Tí n bá rìn, mo má n mì kànlẹ̀ dáadáa sí tí mo bá n rìn. Ìyẹn máa ń jẹ́ kí gbogbo nǹkan tó bá ń ṣe mí tẹ́lẹ̀ kò dá, gbogbo ẹ̀ ló máa gbàgbé. Ìgbà mìí tí mo bá rìn, mo máa ronú gbogbo nǹkan tó yẹ kí n lò níbi iṣẹ́, tó le jẹ́ kín ni ìgbéga. Mo máa fẹ́ràn láti máa yíwọ́ padà. Mo mọ̀ pé nǹkan tí mo bá ṣe lónìí kọ́ ni màá ṣe lọ́la. Kí n màá rinrìn oríṣiiríṣi, àwọn nǹkan tí mi o ti ṣe rí tàbí tí mo ti gbọ́ rí, kí n màá ṣè leyo kookan. O máa n dùn mọ̀ mí nínú. Àwọn bàtà tó jẹ́ pé ó dá kò lè fún mi lẹ́sẹ̀, òun ni mo máa wọ̀. Màá mu aṣọ, màá wọ aṣọ gidi, aṣọ tó jẹ́ po bá asikò mú, mo lè gbé omi dání tàbí àwọn nǹkan tí mo lè fi panu. Mo mọ̀ pé kò sí ǹkan tó máa ṣe mí tí mo bá rìn. Àwọn ọ̀nà tó jẹ́ pé ero ti pọ̀ jù, mi ò kí ń rìn. Atẹgùn àlàáfíà máa ń fẹ sí mi dáadáa. Tí mo bá ti rìn díẹ̀, màá fẹ́ simì ránpé torípé kíni èmi ò kí ń ṣe òkúta, èèyàn ni mí, ó dẹ̀ máa ń rẹ ara. Ìgbà mìí mo lè ya àworan, kí ń ya àworan won tàbí kí ń ya àworan ara mi. Tí bá dùbù mi, ó dáa keẹ̀yàn máa na ẹsẹ̀, keẹ̀yàn máa na apá. Mo tún fẹ́ naa apá niyen oh. Eru mi á ya ga jia. Ìgbà mìí gan mo lè máa gbọ́ orin tí mo bá ń rìn. Ìgbà mìi, ó lè jẹ́ pé ariwo àdúgbò, òun nìkan ni màá máa gbọ́. Inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún. Tí n bá ma délé báyìí gan, gbogbo nǹkan tí mo n rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò dá, gbogbo ẹ̀ ló máa kúrò lọ́kàn mi. Ó wá jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ọjọọjọ́ gbogbo gbà.